Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Pàtàkì jùlọ kí èèyàn máa ṣe ìrànlọ́wọ́ fún ọmọ ẹda ẹgbẹ rẹ̀ ó jẹ́ ǹkan tó da tó sì máa ń mú àwùjọ dàgbà sókè. Ki èèyàn dẹ ṣe ìrànlọ́wọ́ lásìkò to yẹ ni ìgbà àkọ́kọ́ ti eeyan ba ni bukaata si, o jẹ n ti o s'anfani lọpọlọpọ lọ́pọ̀lọpọ̀. Ìrànwọ́ àkọ́kọ́ ó jẹ́ ìrànwọ́ tí èèyàn bá àkọ́kọ́ ṣe fún èèyàn nígbà tí èèyàn bá ń kọ́ ní bùkátà sí. Eléyìí mo sì mọ̀ bí a ti ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀, mo sì máa ń ṣe é ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí wípé, ká ran ara wa lọ́wọ́, òun ni a fi ń ga. Nígbà tí èèyàn ò bá rẹ́ni ràn eeyan lọwọ́, ó sún mọ kí eeyàn má rí ìlọsíwájú. Àmọ́ tí a bá ran ara wa lọ́wọ́ tí apá kan nínú wa tó ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún apá kejì. Ẹ ri wípé ẹni tí wọ́n bá rán lọ́wọ́ òun náà máa ran ẹlòmíì lọ́wọ́. Eléyìí ó jẹ́ ǹkan tí mo mọ̀ bí a ti ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀. Mo mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́, mo sì máa ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún àwọn èèyàn. Mo sì ti ṣe ìrànwọ́ àkọ́kọ́ lọ́pọ̀lọpọ̀ fún àwọn èèyàn. Àwọn èèyàn náà sì ti ṣe ìrànwọ́ fún èmi náà o. Nítorí wípé ká ranra wa lọ́wọ́, òun ni a fi ń dàgbà sókè.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin ní ọ̀pọ̀lọpọ̀. Mo sì máa gbìyànjú láti kọ orin ní ọ̀pọ̀lọpọ̀. Mo kò lẹ jẹ́ wípé bí mo tí ń gbìyànjú láti kọ òrin tó, mi ò mọ orin kọ. Eléyìí ó sì jẹ́ ohun tí mi ò nífẹ̀ẹ́ sí, nítorí wípé orin kíkọ́ ó má a múnú dùn, ó sì má ń mára yà. Pàtàkì jùlọ, òrin tí kì í bá ṣe orin burúkú, tó bá jẹ́ òrin tó da, tó bá jẹ́ òrin tí ó kọ́ yàn lẹ́kọ̀ọ́, tí ó kọ́ yàn ní ọgbọ́n àti òyè. Irú orin báyìí mò fẹ́ràn láti má a kọ ní ọ̀pọ̀lọpọ̀. Mo sì máa gbìyànjú láti kọ bí wọ́n ṣe ń kọ. Oríṣìíríṣìí òrin ló sì wà ní ọ̀dọ̀ wa níbí. Ó ní òrin kan tí à ń pè ní wákà. Ó sì ní orin kan tí à ń pè ní ewì. Òrin méjèèjì yìí pàtàkì jùlọ. Mo nífẹ̀ẹ́ sí i lọ́pọ̀lọpọ̀, ẹ̀tọ́ sí àwọn orin yòókù. Orin kíkọ, ó jẹ́ ohun tí mo máa ń gbìyànjú láti kọ láti kékeré. Àmọ́ bí mo ṣe gbìyànjú tó láti kọ láti kékeré, mi ò mọ́ kọ títí di ìgbà tí mò ń sọ̀rọ̀ yìí. Mò kàn màà ń gbìyànjù dìẹ dìẹ làtì kọ. Mo kò le jẹ́ wípé ìgbà mí tí mo bá ń kọ ó lè bọ́ sójú ẹ, tí mà á kọ dáadáa. Àmọ́ eléyìí kò túnmọ̀ sí yí kí mò wá jẹ́ olùkọ́ ni tó mọ òrin kọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá gbìyànjú láti kọ orin, ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò kì í bọ́ sójú ẹ dáadáa. Àmọ́ mà á sì máa gbìyànjú láti máa kọ orin. Pàtàkì jùlọ, òrin tí wọ́n ń pè ní wákà àti èyí tí wọ́n ń pè ní èwì. Mò nífẹ̀ẹ́ àwọn méjèèjì ní ọ̀pọ̀lọpọ̀.

Àwọn àdúgbò tí ó wà ní tòsí wa pọ̀, wọn sì rọ̀kìríka wà ni. Nínú àwọn àdúgbò tó wà ní tòsí wà òun ni òrògun wà, nínú rẹ̀ òùn ni àgbòwó wà, nínú rẹ̀ òun ni àpẹtẹ wà. Àwọn àdúgbò yìí wọ́n jẹ́ àdúgbò tó rẹwà lọ́pọ̀lọ́pọ̀. Wọ́n dẹ̀ jẹ́ àdúgbò tó làjú jù àdúgbò tiwà lọ. Wọ́n dẹ̀ jẹ́ àdúgbò tí wọ́n máa ní iná ní òrèkóòrè. Wọ́n jẹ́ àdúgbò tó jẹ́ wípé ó ní àwọn òhùn àmáyé gbádùn jù àdúgbò wà lọ. Ìgbà tìì mò màà ń lọ sì àwọn àdùgbò yìì nàà nì ìgbà tì mòbà nì bùkààtà làtì lọ yànjù nìbẹ bóyá mo fẹ́ lọ ra nǹkan níbẹ̀ ni, tàbí mò tìẹ̀ fẹ́ lọ rí èèyàn mọ̀lẹ́bí mi kàn tó wà ń bẹ̀, tàbí ọ̀rẹ́ mi kan tí ó wà níbẹ̀, tàbí ó ti ẹ̀ jẹ́ wípé ó fẹ́ lọ ṣeré ìdárayá kan tàbí méjì níbẹ̀. Eléyìí ni àwọn ìdí tí ó máa ń mú mi lọ sí àwọn àdúgbò yìí. Eléyìí náà ni àwọn ìdí tó máa ń mú mi lọ sí àdúgbò tí ó wà ní tòsí wa. Bákàn náà, àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń gbé ní àdúgbò tí ó wà ní tòsí wà yìí o. Nínú àwọn tí wọ́n ń gbé níbẹ̀, ó ní àwọn mọ̀lẹ́bí, àwọn mọ̀lẹ́bí mi wà tí wọ́n ń gbé ní àgbègbè àgbòwó. Nínú àwọn tí wọ́n ń gbé níbẹ̀, àwọn ni ọ̀rẹ́ mi wà, pàtàkì jù lọ, àwọn ọ̀rẹ́ tí àjọ ṣe kékeré nítorí wípé àdúgbò yìí òní mò ti ṣe kékeré. Àwọn èèyàn mììràn tùn wà nìbẹ àdùùgbò yìì nàà tì wọn gbè ìbẹ nínú àwọn tí wọ́n jẹ́ olùkọ́ wa ní ilé ẹ̀kọ́.

Ìmọ̀ràn tí mo kọ́kọ́ gbà tó sì jẹ́ òtítọ́, òun náà ni wípé ohun tó bá jẹ́ tẹni, ohun tó bá jẹ́ tẹni aìkíyọ jẹ. Eléyìí ni ìmọ̀ràn ti mo kọ́kọ́ gba l'ọdọ àwọn olùkọ́ wa nígbà ta wà ni ile ẹkọ gírámà to si jẹ ìmọ̀ràn òtítọ́ itumọ ọ̀rọ̀ yìí, oun nà ni wípé kí èèyàn má ṣe àṣemáṣe gẹ́gẹ́ bí ọmọdé, wípé ká ní ṣùúrù, ká má ṣe àṣemáṣe. Eléyìí ó jẹ́ nǹkan tí gbogbo wa gbàgbọ́. Gbogbo àwa ọmọ akẹẹkọ ti wọn sọ fún nígbà náà, gbogbo wa na ni a ni ìgbàgbọ́ nínú ọrọ ti wọn sọ yi. Ó sì jẹ́ nǹkan tí gbogbo wa di rọ̀mọ́, tá a sì di mú lọ́pọ̀lọpọ̀ tí a sì ká kún, tí a sì múlò. Ó sì jẹ́ nǹkan tí ó rán wa lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ nítorí wípé a múlò, kò sì ṣe, kò sì jẹ́ ká ṣe àṣemáṣe, ó sì jẹ́ kí a mójútó ẹ̀kọ́ wa. Idi tí àwọn kọ̀ọ̀kan nínú wa tí wọ́n fi fárígá, tí wọ́n fi gbà, oun nà ni wípé tí inú wọn ń bẹ nínú wọn, wọn sì fẹ́ òótọ́ ọ̀rọ̀ gbọ. Nítorí èyí oun ni àwọn kan nínú wa ni wọ́n fi gbà. Ìgbà tí wọ́n sì sọ fún wa náà wípé tí wọ́n gbà wà ní ìmọ̀ràn yìí, oun nà ni èmi gba gbọ̀. Ìgbà yìí oun nà ni mo sì mọ nǹkan tí wọ́n ń sọ, mo sì mọ wípé òtítọ́ ni. Emi si dirọmọ nkan ti wọn sọ yi, mo dẹ mu ni ọkunkun dùn, o si jẹ nkan to ranmi lọwọ.

Àwọn ọ̀rọ̀ Yorùbá tí èmi ń kà ní ojú ẹ̀rọ yìí, ọ̀nà tí wọ́n gba ọọ ń, tí wọ́n ṣè ọọn kò dárà, kò sì dùn mọ́ mi ń nú. Nítorí wípé wọn kọ lọ́nà tí wọn màà ọmọ Yorùbá gàngàn tí ó ṣe kọ́. Àwọn òhùn tó sì mú jáde kò lọ gèèrè gẹ́gẹ́ bí òhùn ọmọ Yorùbá tí ó ṣe lọ geere. Nítorí náà kì í ṣe gbogbo rẹ̀ ló dára. Ó kùlẹ̀ jẹ́ wípé wọ́n gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló sì dára, àmọ́ kì í ṣe gbògbò rẹ̀ ló dára. Ọ̀nà tí wọ́n gbà kọ́ tí èèyàn bá ń kà òhùn tí ó mú jádè kì í ṣè òhùn ọmọ Yorùbá. Òhùn tí ó sì mú jáde kò já gèèrè, kò sì lọ tààrà gẹ́gẹ́ bí tí Yorùbá tó ṣe yẹ kó lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́tà ọ̀ọ̀ni ó bàjẹ́ ń bẹ ò. Àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà mo gbé ṣàdá ń kàtà fún wọn, wọ́n gbìyànjú. Àmọ́ pẹ̀lú òhùn tí mò ń kà lójú ẹ̀rọ yìí ó fi dá mi lójú wípé kì í ṣe ọmọ Yorùbá ló kọ àwọn kíní yìí. Tàbí ọmọ Yorùbá tí kò gbọ́ Yorùbá, tí kò gbé nílẹ̀ Yorùbá tàbí tí kò kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá. Òhùn tí mò ń ṣe ọ̀nà ni wípé mò ń kà àwọn míì bẹ. Àwọn èyí tí molò bá rí wípé tí mo bá kà bẹ́ẹ̀ pẹ̀lú pé kò lọ geere, wọ́n á gbọ́ mi yé, mò ń kà bẹ́ẹ̀. Àwọn èyí tí mo bá sì rí i wípé ó burú jáì, mò ń tún ùn ṣe, mo dẹ̀ ń kà lọ́nà tí ó tọ́ tó ṣe yẹ kí èèyàn ka Yorùbá tàbí kí èèyàn kọ́.

Iṣẹ́ tí ó nira jù fún mi, òun náà ni aṣọ fífọ̀. Aṣọ fífọ̀ jẹ́ ǹkan tí mo kórìíra lọ́pọ̀lọpọ̀ láti má a ṣe, nítorí wípé ó ma gba àsìkò mi, ó sì ma lo ó sì ma ọ́ sì ma ní mi lára lọ́pọ̀lọpọ̀, ó sì ma gba ọ̀pọ̀lọpọ̀ agbára lára mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ti mo ba fo aṣọ tan yio remi kalẹ̀ ni ó sì jẹ́ ǹkan tí ó ní bùkátà sí iṣan lọ́pọ̀lọpọ̀ nígbà tí èèyàn bá n fọ pàtàkì jù lọ, nígbà tí èèyàn bá n fọ aṣọ, aṣọ tó tóbi. Ìgbà tí mo ma fọ aṣọ, ó náà ni tí àwọn aṣọ mi bá ti dọ̀tí, tí mo bá ti wọ̀ wọ́n dọ̀tí, ọ̀ní mo máa fọ wọn. Tí mo bá ti wọ gbogbo aṣọ mi dọ̀tí, ọ̀ní mo tó máa fọ wọn. Tí mi bá tí wọ gbogbo ẹ̀, mi ò kì í sábà fọ wọn, nítorí wípé ó máa ro mí lójú ní ọ̀pọ̀lọpọ̀. Mo sì máa kojú fífọ àwọn aṣọ yìí pẹ̀lú kí n fọ wọn náà ni. Torí wípé mi o ni ọ̀nà mi ju kin fo won lo. Mo ma kojú wọn pẹ̀lú agbára tí mo bá ní náà ni o. Kò sí ọgbọ́n kan tí mo má a dá sí, ju wípé mà á jóko tì, mà sì máa fọ náà lọ. Torí wípé mi ò mọ ọgbọ́n kankan tí mò lè dá sí, ju wípé kí n jóko sí, kí n jóko tì, kí n sì máa gbó mọ́lẹ̀ náà lọ. Ẹni tó máa ń ràn mí lọ́wọ́ lórí aṣọ, òun náà ni ìyàwó mi. Ọ̀n ló máa ń ràn mí lọ́wọ́ lórí aṣọ fífọ̀. Ó jẹ́ ẹnìkan tó máa ń kún mi lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. O de je ọmọ daada ki ọlọ́run ba n gbàdúrà re.

Ìṣan omi tó ń bọ̀ là tó kè. Ó jẹ́ ǹkan tí ó máa ń dáyà jani lọ́pọ̀lọpọ̀. Pàtàkì jùlọ nígbà tó bá jẹ́ wípé òjìji oun nì ó ṣẹlẹ̀ tí èèyàn ò mọ̀ wípé ó fẹ́ ṣẹlẹ̀ tàbí tí èèyàn ò fura. Ó jẹ́ ǹkan tó máa jani láyà lọ́pọ̀lọpọ̀. Ìgbà mí, ó dẹ̀ pẹ̀lú tó ṣe máa jáyàn láyà tó, ó jẹ́ ǹkan tí àwọn ẹlòmíí tí wọ́n máa ń bèrè fún, tí wọ́n máa wà. Ibi ti o maa n sábà wa oun nà ni ààyè to ba ni koto, ti o jẹ ààyè ti o fi ojú agbára lẹ òun náà ibi ti o maa n wa iro rẹ̀ máa dún gan, ó sì máa pariwo ní ọ̀pọ̀lọpọ̀. Ó dẹ̀ jẹ́ ohun tí ó máa n dáyà já yàn nítorí àgbàrá rẹ̀. Ọ̀pọ̀ ìgbà, óun ní àwọn èèyàn ó máa ṣàdúrà wípé, "Kọ́ lọ́ ń bá wa dáwọ́ rẹ̀ dúró. K'ọ́lọ́run má jẹ à rí wàhálà. K'ọlọrun má jẹ kó gba odi lọ." Nítorí wípé ó jẹ́ ǹkan tí ó máa dẹ́rùbà yàn nígbà tí ó bá ṣẹlẹ̀. Ìgbà tí irú ǹkan báyìí tí ó máa lọ, nígbà tí òjò bá dá ná ni tàbí nígbà tí omi náà, ìṣan omi náà tí ó bá dákẹ́ dúró, ìgbà náà ni ó tó máa lọ. Ṣùgbọ́n nígbà tí òjò ò bá dá, tí ìṣan omi náà kò sì dúró, yóò máa rọ̀ lọ́nà ni, yóò sì máa sàn lọ́nà ni. Kò ní dákẹ́ dúró títí tí ìṣan omi tí yóò fi dúró tàbí tí òjò tí ó ń sokùnfà tí ó fi dúró tàbí tí ǹkan míì náà tó ń sokùnfà tí ó ti tí ó fi dúró. Tí àwọn eléyìí bá ti dúró, ìṣan omi náà máa dúró.

Ìwà tí olórí rere gbọdọ̀ ní. Àwọn ìwà tó da, àwọn ìwà rere, àwọn ìwà tí, tó ṣe bá lọ́wọ́ èèyàn, àwọn ìwà tó jẹ́ wipé wọ́n máa rí mọ́ yàn, wọ́n máa yìn yàn, àwọn ìwà tó jẹ́ wípé ó jẹ́ ìwà akíkànju ìwà akọni, ìwà tó jẹ́ wípé èèyàn máa fi ròyìn olórí. Olórí ó gbọdọ̀ ní ìwà ìrẹ̀lẹ̀, kò sì gbọdọ̀ jẹ́ ẹni tí ó ẹni tó ní agídí ànìjù. Ohun tí yóò ṣe pàtàkì jù fún olórí ọ̀nà ni wípé kó jẹ́ ẹni tó níwà ìrẹ̀lẹ̀, kó sì jẹ́ ẹni tó ní àwọn àbùdá tí wọ́n fi máa n ròyìn olórí. To je wípé ẹni to le pinu, to ni ipinu lórí àwọn oro ti o n se ẹni to je pe won maa ti káàkiri gogogo. Èlé yìí ló ṣe pàtàkì jù. Olórí ò gbọdọ̀ jó níró o. Tó lórí bá jó níró, yóò kàn máa kówo ìlú jẹni, yóò dẹ̀ máa ṣe owo ìlú báṣubàṣu, yóò dẹ̀ máa ṣe ipò olórí tó wà, yóò máa ṣe báṣubàṣu, kò ní ṣe bó ṣe yẹ kó ṣe, yóò sì máa tẹ̀lé báṣubàṣu pẹ̀lú. Imi ti, iru olórí báyìí n ri o to ni ìwà rere ìwà to daa, ìwà irele ìwà tí èèyàn lè fi máa ròyìn olórí, ìwà tí èèyàn ó máa rí pẹ̀lú olórí tí ó sì máa dunnú, ìwà tí èèyàn ó rí pẹ̀lú èèyàn tí ó sì máa bù kí irú ẹni bẹ́ẹ̀ jẹ́ olórí fún èèyàn. Èmi ti rí irú olórí bẹ́ẹ̀ rí. Kódà, iru olórí bẹ́ẹ̀ ti mo ti ri ko kin se eyookan, ko kin se méjì, won po ti mo ti ri amọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn, wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run, mi ò ṣe àwọn tí wọn bẹ̀rù ọlọ́run.

Agbègbè mí máa yí padà, máa yí padà lọ́pọ̀lọpọ̀ ní ìyípadà oríṣìíríṣìí àsìkò inú ọdún. Nígbà òjò, àsìkò mí máa yí padà bákan. Nígbà eerun náà o tun maa n yi padà bákan náà. Mo sì nífẹ̀ẹ́ sí ìyípadà yìí nítorí wípé ó máa ń mú inú èèyàn dùn ó sì máa ń jẹ́ kí èèyàn ní, kí èèyàn, kí èèyàn rí oríṣìíríṣìí ìṣẹ̀lẹ̀ àti oríṣì, oríṣìíríṣìí àsìkò àti oríṣìíríṣìí ìyípadà. Ni àkókò òjò, àwọn nǹkan ó máa tutù, àwọn ojú ọjọ́ yóò tutù, èèyàn ó máa rí igbó káàkiri, àwọn igbó yóò ma, yóò ma wú, àwọn èèyàn ó sì máa rìn lẹ́ni tí ń mú umbrella dà ní. Eléyìí ni àsìkò òjò. Àsìkò òjò ó sì jẹ́ àsìkò tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ó jẹ́ àsìkò tí ara má a tú yàn. Àwọn nǹkan kọ̀ọ̀kan sì máa ń wà ní àsìkò, àsìkò òjò tí kò sì, tí kò kì í sí ní àwọn àsìkò míì. Àwọn nǹkan tí èèyàn máa rí rà dáadáa jàǹtìrẹrẹ lásìkò òjò tàbí tó máa ṣe lásìkò òjò náà ni wípé a máa ń ní iná ẹlẹtírísítì lásìkò òjò dáadáa ju àwọn àsìkò òmíì lọ. Bákan náà èèyàn máa rí nǹkan tutù ra ní àsìkò òjò ju àwọn àsìkò òmíì lọ. Bákan náà èèyàn máa rí àwọn ẹja múlódò ní àsìkò òjò ju àwọn àsìkò òmíì lọ. A mo àsìkò eerun oun náà je àsìkò ti mo nife amo mio nife re to àsìkò ojo, àsìkò eerun je àsìkò to maa n mu ooru ti oorun si maa n mun ni ọ̀pọ̀lọpọ̀. Ó jẹ́ àsìkò tó jẹ́ wípé èèyàn máa sá fún òórùn rẹ̀ torí wípé òórùn rẹ̀ máa tara ní ọ̀pọ̀lọpọ̀. Àsìkò eerun o je àsìkò kan to je wípé eeyan mo n ri àwọn nkan mi náà ra nínú re ti eeyan o si ni ri ni àwọn àsìkò mìíràn. Àsìkò ẹ̀rùn ó jẹ́ àsìkò tí ó náà dára ṣùgbọ́n nítorí òórùn rẹ̀ kò jẹ́ kí nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Àsìkò òjò náà ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn àsìkò òjò ju àsìkò ẹ̀rùn lọ.

Bẹ́ẹ̀ni o, mo máa ra nǹkan lọ́pọ̀lọpọ̀ lórí íńtánẹ́ẹ́tì. Kò dá, ní àwọn àsìkò ta wà yìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo máa ra, orí íńtánẹ́ẹ́tì ni mo ti máa ràá. Oríṣiríṣi àwọn ọ̀nà, oríṣiríṣi àwọn tí wọ́n ń ta nǹkan lórí íńtánẹ́ẹ́tì ni mo máa ra nǹkan ní ọ̀dọ̀ wọn. Mo máa ra nǹkan ní Amazonu, mo sì máa ra nǹkan ní Temu, mo sì máa ra nǹkan ní àwọn, àwọn íńtánẹ́ẹ́tì míì náà tí wọ́n àwọn náà ń ta nǹkan. Mo máa ra nǹkan lórí Facebook, mo máa ra nǹkan lórí àwọn, è, ẹ̀rọ ayélujára míìná. So nítorí náà mo nífẹ̀ẹ́ láti máa ra nǹkan lórí íńtánẹ́ẹ́tì lọ́pọ̀lọpọ̀. Nítorí wí pé ó mu irọrùn dé. Kò ní sí wí pé mo ṣẹṣẹ́ ń jáde lọ máa wa nǹkan tí mo fẹ́ rà káàkiri. Kò ní sí wí pé mo ṣẹṣẹ́ rín káàkiri, ó rọrùn gan. Màá kán bọ̀ sórí íńtánẹ́ẹ́tì, máa dẹ tẹ ǹkan tí mo bá fẹ́ rà síbẹ̀, wọ́n sì wà gbé bá mi ní àdúgbò tí mo n gbé. Ẹ rí pé ó rọrùn lọ́pọ̀lọpọ̀. Nítorí náà ni mo fi fẹ́ràn láti máa ra nǹkan lórí íńtánẹ́ẹ́tì. Kò dá nítorí náà ọ̀ ni mo fi máa ra nǹkan lórí íńtánẹ́ẹ́tì lọ́pọ̀lọpọ̀. Èmi máa ra nǹkan lórí íńtánẹ́ẹ́tì, ìrọ̀rùn lọ bá dé o, ó sì dára lọ́pọ̀lọpọ̀. Kò dá màá máa gba àwọn èèyàn níyànjú wí pé kí wọ́n máa ra nǹkan lórí íńtánẹ́ẹ́tì lọ́pọ̀lọpọ̀ nítorí wí pé ó rọrùn, ó sì dáa, ó sì yára, ó sì tún dín ní lówó kù jù kí èèyàn rà ní ọ̀dọ̀ àwọn èèyàn tí kéèkii ṣe orí íńtánẹ́ẹ́tì lọ. Èmi, màá máa ra nǹkan lórí íńtánẹ́ẹ́tì ni òtítítítí tá ye o fi pàárẹ́. Nítorí wí pé mo nífẹ̀ẹ́ síi lọ́pọ̀lọpọ̀, ó sì jẹ́ ǹkan tí ó rọrùn fún mi, tí ó sì máa, tó sì máa, tó máa, tó máa tẹ́tẹ̀ láti jẹ́ kí n rí ǹkan tí mo bá fẹ́ rà.

Ọ̀rẹ́ máà ń yípadà lọ́pọ̀lọpọ̀ o pẹ̀lú ọdún. Nítorí wípé ọ̀rẹ́ ta jọ̀ṣe kékeré tó ṣe wà nígbàta kéré bẹ́ẹ̀ kọ́ ni ó ṣe wà nígbàta ti dàgbà o. Nígbàta bá n dàgbà orísìírísìí ìròrí, orísìírísìí iṣeṣí, orísìírísìí àwọn ǹkan mí o náà ni a máà mú jáde ni o máa jẹyọ ní ara wa. Nítorí wípé ọmọ ènìyàn ni wá, àgbàdo máa ní àyípadà. Nítorí náà, iyipada topo oun ni àwọn oremi ni won yípadà ni ọdún. Kódà àwọn tó jẹ́ wípé ígbàta dàgbà lámọra lẹ́yìn ọdún tó gori ọdún wọn ti ń yípadà, oun kalukú tí ń yípadà, ó sì tu ti ń mú ìwà mí. Ẹni tí ó kú, ọun náà ni ẹni tí a jọ wà tí a jọ ń ṣe tí a jọ ń lògbà. Oun náà ni ẹni ti o ku fún mii, oun náà si ni ẹni ti mo nife si ju ni ọ̀pọ̀lọpọ̀. Ẹni tá jọ̀ mú, tá jọ̀ ń jẹ, tá jọ̀ ń jí ọ̀nà ni ẹni tí mo nífẹ̀ẹ́ sí, ọ̀nà ni ẹni tí ó kú, ọ̀nà ni ẹni tí ó jẹ́ wípé nígbà tí mo ba wo ẹ̀gbe mi ọ̀nà ni mà rí. Àwọn tí ǹkan ọ̀pọ̀lọpọ̀ ǹkan ló máà ń yípadà lọ́dọ̀ ọ̀rẹ́ e. Nínú ree oun náà ni wuwa si nípa owo nínú rẹ̀ ọ̀nà ni ìwòye sí nípa t'eyan ṣé máa bá'yàn lò. So nítorí náà oríṣiríṣi nkan oun ni o maa yípadà pẹ̀lú ọdún ọ̀nà- oríṣiríṣi ọ̀nà ni afi maa ba'rawa sọ̀rọ̀. Nígbà mí àlé bá ara wa sọ̀rọ̀ ní WhatsApp tí a máa pe ara wa. Nígbà mí náà a sì máa ń pe ara wa ní kọ́ọ̀lù gangan náà. Nígbà mi a sì máa ń sẹ́ndi message sí ara wa láti fi bá ara wa sọ̀rọ̀. Nítorí náà gẹ́gẹ́ bi ọ̀rẹ́ oríṣiríṣi ọ̀nà oun ni afi maa n ba ara wa sọ̀rọ̀ to si maa n dùn wa nínú.

Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ lo ma n ṣẹlẹ̀ to ma n ko gbogbo àdúgbò po. Nítorí náà, ọ̀pọ̀lọpọ̀ àdúgbò wọ́n má a fọwọ́sowọ́pọ̀ láti fi dẹ́kun ìwà abàjẹ́. Nítorí wípé ìwà abàjẹ́ náà ni gbòógì nǹkan tí ó má a ṣẹlẹ̀ ní àdúgbò tí yio sì kó gbogbo àdúgbò tí ó kó wọn papọ̀. Èyí tí mo rántí nínú ìṣẹ̀lẹ̀ kan tí ó ti ṣẹlẹ̀, ọ̀unà ni ìṣẹ̀lẹ̀ kan tí a rí àwọn ọmọ kan tí wọ́n ń dà àdúgbò láàmú, tí wọ́n ń lọ fọ́ ilé onilè, tí wọ́n sì ń wọlé tí wọ́n sì ń gbé nǹkan àwọn èèyàn lọ. Àwọn ọmọdé tí wọn à tí ì tó nǹkan, tí wọn à tí ì tó ogún ọdún, ọ̀unà ni àwọn tí wọ́n lọ sí irú iṣẹ́ bíi báyìí tí wọ́n sì ń ṣe, wọ́n máa dàda ní wọ́n dẹ̀ wọlé to àwọn èèyàn lọ láti má a kó àwọn nǹkan tí wọ́n ní àwọn nǹkan ní wọn láti kó lọ, láti lọ fi tàfàlá, láti lọ fi ṣe ohun tó wùn wọn. Ìn tí ó jáde látara ilẹ̀ yìí náà ni wípé gbogbo àwọn alájọgbe oun ká lukú, wọ́n jọ fọwọ́sowọ́pọ̀, wọ́n dẹ̀ jọ jáde ní òru kan láti fi tẹ́kun ìwà abàjẹ́ tí àwọn ọmọ yìí ń rú. Wọ́n sì gbìyànjú, wọ́n sì mú àwọn ọmọ náà, wọ́n sì fi wọn fà wọ́n lé ìjọba lọ́wọ́, agbófinró lọ́wọ́ láti ṣe èyí tó bá kan nínú òfin tàbí ẹ̀tọ́ fún wọn. Nítorí ki ìwà abaje ko wa ma ba je nkan tio di toro fo oka le ni adugo wa torí ẹni gbogbo àdúgbò, ohun ni wan fi máa fọwọ́sowọ́pọ̀ láti fi dẹ́kun ìwà abàjẹ́. Ìwà abàjẹ́ ò dára o, ó sì dáa kí èèyàn sá fún ìwà abàjẹ́. Torí wípé ìwà abàjẹ́ o yóò kan tí ó ma n kó ìyà je ni àdúgbò yi ti àwọn èèyàn tí wọ́n fi tan si dẹ́kun ìwà ìbàjẹ́ fún ẹni tí ó bá ń wu ìwà abàjẹ́ náà.

Rara o, mio mo bi a ti n da oko dúró ni idojukoju. Nígbà tí mi ò kí i ṣe àwọn last man tàbí àwọn ọlọ́pàá tí wọ́n máa ń dá ọkọ̀ dúró. Àwọn ni wọ́n mo bí wọ́n ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Témi tí mo bá rí ọkọ̀ tó ń sáré bọ̀ ní ọ̀nà ọ̀dọ̀ mi, màá sá kúrò níbẹ̀ ni o, nítorí wípé mi ò mọ ǹkan tó lè dára lára. Àti wípé nítorí wípé èmi ò mọ̀ bí wọ́n ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú, màá sì máa bẹ̀rù kó má lọ fi ìjànbá ṣe mí. Nítorí náà, gbogbo ìgbà tí èmi bá ń rí ọkọ̀ tí ó dojú kọ mí, mo máa sá kúrò níbẹ̀ ni, nítorí wípé mi ò fẹ́ wàhálà fún ẹ̀mí ayé ará mi. Eleyí naani èyí tó da tí eeyan le maa ṣe, ó dára lọ́pọ̀lọpọ̀, àmọ́ èmi ò mọ̀ bí wọ́n ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Èmi máa ń sá fún ọkọ̀ ni tó bá dojú kọ mí. Mo sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yà náà máa ṣe èyí tí mò ń ṣe yìí. Àmọ́ àwọn ọlọ́pàá tí wọ́n máa ń dá ọkọ̀ dúró, àwọn ni wọ́n mọ bí wọ́n ṣe ń dá ọkọ̀ dúró ní ojúkojú. Nítorí wípé iṣẹ́ wọn ni, nítorí wípé iṣẹ́ wọn ni wọ́n sì máa ń ṣe é lọ́pọ̀lọpọ̀, èyí tí wọ́n sì kan wọ́n lé lórí nìyẹn. Nítorí náà o ni wọ́n fi máa ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú, wọ́n sì máa ń ṣe é ní ọ̀pọ̀lọpọ̀, kódà ó ti mọ́ wọn lára, wọ́n ti mọ̀ bí wọ́n ṣe ń dá ọkọ̀ dúró. Àwọn ọkọ̀ náà wọ́n sì máa ń dúró fún wọn, kò dẹ̀ sí wáhàlà kan kan táa gbọ́ láti ọdún yìí nípa wípé ọlọ́pàá ń dá ọkọ̀ dúró. Àmọ́ èmi nítèmi, tíkà lára mi, mi ò mọ̀ bí wọ́n ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Tí mo bá ní mo fẹ́ ṣeru ẹ̀ tí ǹkan bá ṣe mí, àwọn èèyàn ó kàn pariwo lásán ni, kò sí ǹkan táwọn èèyàn ó ṣe. Nítorí náà èmi ò tiẹ̀ kì í dá ọkọ̀ dúró ní ìdojúkojú débi wípé màá mọ bí wọ́n ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú.